Bí àwa èèyàn, bi aye máa ń ran èèyàn lọ́wọ́ ó pín sí oríṣiríṣi. A lè rán èèyàn bí ọmọ inú wa àbí Ẹ̀gbọ́n wa lọ́wọ́ wípé ká bá wọn fọ aṣọ, kó wọn aṣẹ, ká bá wọn lọ ra nǹkan, ká bá wọn jíṣẹ́

Eh, adùn tí mo fẹ́ran nínú ice cream ni sugar, sugar tó máa ń fi ṣe flavor, sugar flavor àti àwọn èròjà tó máa ń lò bí strawberry, strawberry. But tí mo like jù vanilla ni, vanilla gangan mo like nínú ice cream.

Irọ́ o, mi ò ní ọ̀gbà ẹ̀ mi jẹ́ bí èèyàn kan tó jẹ́ wípé mi jẹ́ ẹni tó tutù, tó jẹ́ pé mo lè farabalẹ̀ gan. Kò sí, kò sí ẹ̀kọ́, kò dẹ̀ sí nǹkan gidi nu kí èèyàn máa ṣe ipáta, kí èèyàn máa ṣe àwọn nǹkan tí ò make sense, kò sí nǹkan bẹ́ẹ̀.

En, ní ìgbà mi, mo lè di ọjà àbọ̀ nítorí pé tí bá wà nínú ọkọ̀, owó ọkọ̀ tí mo fẹ́ san àti iye aye tó máa gbá ninú ọkọ̀ yẹn ló máa jẹ́ kí máa di ẹrù àbọ̀. Or kín fi ipá tí àwọn ẹrù yẹn papọ̀, so a lè tó nǹkan tí mo fẹ́ gbé.

Ah! Òhun tí mo fẹ́ràn lórí pizza pọ̀, àwọn ẹran tó máa ń gé òun àti àwọn tomato tó wà nínú pizza, ó jẹ́ ǹkan tó jẹ́ kí ó dùn lọ́pọ̀lọpọ̀, àwọn ẹ̀yàn lè fẹ́ràn jùlọ nínú pizza, ó dùn gidi gan.

Eh, mo ti lé ẹnìkan kúrò ní ibi tí mo ti ń ṣiṣẹ́ rí. Tailor ni iṣẹ́ tí mo ń ṣe. So àwọn ọmọ ní abẹ́ mi tí ọ wá tó pẹ́ dé, ó ti ní ago tí oníkálukú gbọdọ̀ wá síbi iṣẹ́ lárò kùtùkùtù, so ó pẹ́ dé ní ọjọ́ kíní náà, mo dẹ̀ lé padà.

Eh o, akoko tí màá lọ sun ìgbà mìíràn, mo lè sun ní ago mẹ́jọ, ago mẹ́wàá, ìgbà mìí ago méjìlá, ṣóò ó mí ìní àkókò ago kan tí màá ń sun, àmọ́ mo lè sun ní any ago kó má di ọjọ́ kejì.

Gbogbo, gbogbo ìgbà kan ni mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà mìíràn mo lè sùn lọ́sàn-án, nígbà miì mi de ni sùn, ó depend lórí nǹkan tí mo bá n ṣe ní àkókò yẹn, ó lè jẹ́ pé mo ní iṣẹ́ ńlẹ̀ àbí kí í ní iṣẹ́ atilẹ́ṣẹ́ wà tí a gbé fún mi láti iléwe.

Ojú òpó ayélujára tí mo wà pọ̀ bíi Facebook, Twitter, Instagram. Ó ní, ó wu ń gan lákòkò yìí, to jẹ́ wípé gbogbo èèyàn ní àgbáyé ló wà níbẹ̀. Ó dẹ̀ wà nínú ẹ̀, tó dẹ̀ máa ń jẹ́ kí inú gbogbo wá dùn.

Ẹ ni ọ̀pọ̀ ìgbà tí bá wà ní ojú agbo, mo fẹ́ràn kí máa jó, kí màá tì àwọn ọ̀rẹ́ mi ká jọ máa jó. Àmọ́ tí bá dá wá, tí bá gbọ́ bí tán tí ń play orin, mo like kí máa jó púpọ̀, ó máa ń jẹ kí inú mi dùn gan-an.

Nǹkan tí mó máa ń ṣe ní òwúrọ̀ kankan ni tí bá kọ́kọ́ ji, màá kọ́kọ́ fọ ẹnu mi náà, bá dẹ́ ti fọ ẹnu mi, màá lọ wẹ̀, bá ti wá wẹ̀, màá ṣe exercise díẹ̀, màá jóg káàkiri, mode màá lo roúnjẹ tí màá jẹ, màá jẹ gbà íbisẹ̀ tí mo ti ṣiṣẹ́ lọ, nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù.

Mo fẹ́ràn orin atẹ́gùn torí gbogbo ẹ̀dá láyé kò sí ẹ̀dá ẹni ọ̀kan tí ó fẹ́ràn orin atẹ́gùn. A ó máa ṣe ní lára kìṣìkìṣì, ó dẹ máa mú ọkàn èèyàn balẹ̀ gidígọ́n. So, atẹ́gùn wá nínú àwọn nǹkan tí Ọlọ́run dá tí ó dẹ n mú ayé dára gídigan.

Inú oṣù karùn-ún ni oṣù Tọ́bí ẹ̀mí. Oṣù náà jẹ́ oṣù tí àwọn ọmọ gidi jù lọ ní àgbáyé tó máa ń jáde nínú oṣù náà. Àwọn ọmọ dáadáa àti àwọn ọmọ alárùbárika ṣà nínú oṣù náà ló ti máa jáde. Awọn oṣù tó kù náà jẹ́ oṣù gidi gan.

Uhm, mo máa ń kó gbogbo fáìlì mi pamọ́ sí ojúkan náà, ibi tí mo dẹ́ n kó o sí o jẹ́ ibi tí ó secure ọ gidi gan, tó jẹ́ wípé anything ò lè ṣe níbi tí ó wà, torí pé tí ǹkankan bá fi lè ṣe ó ti bàjẹ́ ní yen mí dẹ́ ní rí mí gbà mọ́, so mo ní láti tọ́jú rẹ dáadáa.

Ẹ bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, ko ju pé tí ọba ti pe mí tí mo dẹ̀ ní iṣẹ́ tí mò ń ṣe níbi iṣẹ́, màá ní láti gbe, má jẹ́ kí ọ̀gá mi mọ̀ pé èèyàn pè mí. So màá bọ́ sí ẹ̀gbẹ́ kan níbi tí ó ti sí èèyàn pupọ̀, màá lọ dáhùn. Ìkan tí bá ní láti bá ẹni ẹ sọ, so ko ju bẹ́ẹ̀ yẹn.

Eh, mo jẹ́ ènìyàn tó nífẹ̀ẹ́ sí láti máa jí kùtùkùtù, nítorí màá le ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe. Kí n gbálẹ̀ nìhàn, kí n fọ abọ́, kí n dẹ ẹwù ẹ, kí n fọ́n-un. Màá le tètè ṣe nǹkan tó yẹ kí n ṣe ní àárọ̀ kùtùkùtù kí ọjọ́ tó lọ. So fún ẹni tó bá jí láàárọ̀ kùtùkùtù, ó máa ní àkókò púpọ̀ láti ṣe gbogbo nǹkan tó ní láti ṣe. Àmọ́ tí ó bá lọ pẹ́ jí, kò ní rí àwọn nǹkan mìí ṣe torí ìgbà mí. Ohun àárọ̀ yẹn jẹ́ nǹkan gidi tí àwọn ènìyàn gbọ́dọ̀ máa fi ojú dí gẹ́gẹ́ bí ọmọkùnrin.

Uhm, mo like, mo nifẹ si ma ka ìwé. Mo jẹ ẹnikan ti o nifẹ si lati ma ka ìwé ni ọpọlọpọ, torí ni ìgbà mìíràn tí a ma ka ìwé, o ma jẹ́ kí a ni ìmọ̀ nípa ohun tí a rí rí àti àwọn to ti ṣẹlẹ̀ kọjá. So àwọn nkan bẹ́yẹn n jẹ́ kí èèyàn mọ wa gbogbo to wa àti bí wọn ṣe ń gbé lẹ́yà.

Mi, èmi jẹ́ èèyàn kan tó je pé mi ò ní ìfẹ́ láti wọ gíláàsì àmọ́ àwọn tí ojú bá ń dùn àbọ́ ní àrùn ojú ló máa fi bẹ́ẹ̀ wọ gíláàsì. So, kì í ṣe gbogbo èèyàn ni ó lẹ́tọ láti wọ gíláàsì torí pé.

Mo ti gun ọkọ̀ ojú omi rí, ní ẹ̀ẹ̀kan ọkọ̀ ojú omi, àwọn ìmọ̀ tí mo kò nípa ọkọ̀ ojú omi ni pé orí omi atẹ́gùn, atẹ́gùn máa ń fẹ́ atẹ́gùn àlàáfíà máa ń fẹ́ lura, so, ọkọ̀ ojú omi yii dẹ máa ń lọ. Kẹ́lẹ́ kẹ́lẹ́, o dẹ máa gbádùn àkókò ẹ lórí ọkọ̀ ojú omi tí ẹ bá ní awakọ̀ tó dá.